À, oríṣìíríṣìí, oríṣìíríṣìí, à, àkókò ló wà. A ní àkókò ọyẹ́ a dẹ̀ ní àkókò ooru. Aṣọ tí ènìyàn nílò láti máa wọ̀ lásìkò ooru ó yàtọ̀ sí Aṣọ tí ènìyàn máa ń-- tí ènìyàn ó nílò láti wọ̀ ní àsìkò ọyẹ́. Ní àsìkò ooru nì sínyi, aṣọ tó fẹ́lẹ́ ni a nílò láti máa wọ̀ nítorí pé kíni kí ara lè balẹ̀ dáadáa, kí ooru má ba à mú ènìyàn jù. Àmọ́ ní àsìkò ọyẹ́ tó jasí pé òtútù ó pọ̀, o jasí pé òtútù má ma wọ inú egun ènìyàn, èèyàn nílò aṣọ tí ó tóbi dáadáa, tí ó kií láti fi dènà òtútù yẹn, láti fi kojú òtútù tí ó tó lè fa àìsàn sí àgọ́ ara kí Ọlọ́run kó má jẹ kí a rí àìsàn burúkú.

Ní agbègbè tí èmi wà ní Ọ̀fà ní Ìpínlẹ̀ Kwara, ọjọ́ márùn-márùn ni wọ́n máa ń ná ọjà tuntun tí àwọn ènìyàn ó wá láti àwọn ìlú tó yí wa ká bí i pẹ́ Ṣágbó. Kódà àwọn ẹlòmíràn, àwọn ẹlòmíràn máa ń wá láti ìpínlẹ̀ mi bí i ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé ó súmọ̀ Kwara. So tí wọ́n wá ná ọjà ní ọjọ́ márùn-márùn.

Ah, owó ọ̀tún ni èmi máa ń lò. Owó ọ̀tún ni mò lò, nítorí pé owó ọ̀tún ni ó, ni ó kalẹ̀ jù tí ọmọ ènìyàn máa ń lò. Àwọn tí bá lọ ọwó òsì, ìyẹn jẹ láti ìdí kan abì kejì. Kódà gan, àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ṣe ìwádì lórí pé ọwó òsì ó lè fa jàmbá fún, fún ènìyàn látara pé àwọn nǹkan tí, àwọn nǹkan tí wọ́n ṣe bí ká mọ fẹ owó ọ̀tún lò, wọ́n fi ọwó òsì lò, so ó lè fa jàmbá.

Irun ṣíṣe, oríṣiríṣi ọ̀nà ni mò ń gbà fi ṣe irun. Bo tiẹ́ jẹ́ pé ìrùn ọkùnrin kìí ṣe kò la wàhálà lọ títí ju pé k'éèyàn dínkù. So oríṣi ọ̀nà tí ẹ́ sì le gbà fi dín irun ọkùnrin kù náà ni pé ko lọ, ko lọ sí ilé tí ilé àwọn bàbá tó tí ń gé irun, ko lo clipper tàbí ko lo abẹ́ fẹlẹ blade. Èyí kò sí ọ̀nà tí mò lè gbà láti fi ṣe irun mi. Mo lè lo abẹ́ fẹlẹ tí ń jẹ́ blade, mo lè lọ lo clipper. Èyí tí ó bá ti rọ̀ mi lọ́hùn ni màá ṣe n'inú méjèjì.

N o ko ni ọ́fíìsì kankan o, n o ko ni ọ́fíìsì kankan. Mo ń ṣiṣẹ́ lábẹ́ ènìyàn ni gẹ́gẹ́ bí mo ti sọ pé iṣẹ́ olùkọ́ni ni mi ń ṣe ní ilé ìwé, ilé ìwé girama, ń jẹ́ sẹ́kọ́ńdírì. N o ti ní ọ́fíìsì ṣùgbọ́n láìpẹ́ láì jína mo fẹ́ dá ìṣe tara tèmi náà sílẹ̀ kí ọlọ́run n kó gba fún wa.

Ah! N o rò bẹ́ẹ̀. Orò pé mo ní àìsàn ikórìíra sí oúnjẹ kankan. Ṣùgbọ́n oúnjẹ lè sú mi nígbà mii boya tí mo bá jẹ́ e léra léra, tí mo bá jẹ́ e lemolẹ́mo, oúnjẹ lè sú mi, oúnjẹ mii lè sú mi nígbà mii. Fún àpẹẹrẹ ẹyin, tí mo bá jẹ ẹyin léra léra, ó lè sú mi. Fún idi eléyìí, n o rò pé mo ní àìsàn ikórìíra fún oúnjẹ, ju pẹ́ koúnjẹ sú mi lọ tí mo bá ti jẹ́ léra fún àkókò tó pẹ́

Gbogbo ẹ̀fọ́ ni mo fẹ́ràn, gbogbo ẹ̀fọ́ ni mo fẹ́ràn. Ṣùgbọ́n ẹ̀fọ́ gure, ó jẹ́ ẹ̀fọ́ kan tí ó dùn yàtọ̀, ó dùn yàtọ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ náà dùn, ṣùgbọ́n ẹ̀fọ́ gure kò nílò a ń fi èròjà púpọ̀ sí i lọ títí kí ó tó dípọ̀ yóò dùn. So fún ìdí lé mo fẹ́ràn ẹ̀fọ́ gúre dáadáa. Ó ti lẹ̀ jẹ́ pé èyí sá bá jẹ nítorí pé kò kalẹ̀ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀